Bí ìgbéyèwò iṣẹ́ tí mo ṣe kẹ́yìn ti rí, ìgbéyèwò tí mo ṣe kẹ́yìn nípa iṣẹ́ àwọn òṣìṣẹ́ mi, ó fi hàn wípé mo nílò láti máa mójútó bí àwọn òṣìṣẹ́ ti ń ṣiṣẹ́ lóòrèkóòrè. Àgbéyèwò tí mo ṣe gbẹ̀yìn fún wọn, ó jẹ́ kí n rí dájú wípé ọ̀pọ̀lọpọ̀ kì í ṣe iṣẹ́ rẹ̀ dé ojú àmì, bó ti tọ́ àti bó ti yẹ. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn ohun tí ó yẹ kí àwọn ènìyàn kí ó ṣe, wọ́n á fi sílẹ̀ tàbí kí wọ́n gbe pamọ́ sí abẹ́ tábìlì wọn. Àwọn iṣẹ́ tí ó yá kankan tí wọ́n ti lérò wípé ọkàn ọ̀gá yóò wà, àwọn eleyìí ni wọ́n máa ń ṣe ní àkókò. Ní ìgbà tí mo ṣe àgbéyèwò iṣẹ́ wọn gbẹ̀yìn, mo ríi wípé ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ni wọ́n fi falẹ̀ tí wọ́n kò ṣe bó ti tọ́ àti bó ti yẹ. Mo ti le ríi wípé àwọn kan nínú wọn, wọ́n a má retí kí àwọn ènìyàn kọ́kọ́ wá fún wọn ní àbẹ̀tẹ́lẹ̀ kó tó di wípé wọ́n ṣe iṣẹ́ eléyìí tí a gbà wọ́n fún. Ohun tí mo rí dájú nígbà tí mo parí ìgbéyèwò iṣẹ́ náà ni wípé gbogbo ilé iṣẹ́, gbogbo ọ̀gá ilé iṣẹ́ ni ó gbọ́dọ̀ ní ọ̀nà láti máa ṣe ìgbéyèwò bí àwọn òṣìṣẹ́ rẹ ti ń ṣe iṣẹ́ sí àti bí iṣẹ́ rẹ ti ń lọ dáadáa sí. Èyí jẹ́ àwọn ère tí mo jẹ, tí mo sì ti pinnu wípé lóòrèkóòrè ni èmi ó máa ṣe ìgbéyèwò iṣẹ́ àwọn ènìyàn tó ń bá mi ṣe iṣẹ́. Bẹ́ẹ̀ ni mo rí i.

Ohun tí mo máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan. Èmi ti sọ́ di àṣà àti ìṣe mi ní gbogbo kùtùkùtù òwúrọ̀. Ni ìgbà tí mo bá ti jí ohun àkọ́kọ́ ní wípé máa dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá mi. Pe ó fún mi ní àǹfààní láti rí ọjọ́ tuntun. Níkẹ́tẹ́ tí mo bá ti parí èyí, èmi a máa lọ sí ilé ìwẹ̀ láti lọ fọ ẹnu mi. Lẹ́yìn èyí ni màá lọ sí iyàrá ibi tí mo ti máa ń ṣe eré ìdárayá. Má a máa gbìyànjú láti ṣe eré ìdárayá bíi ogún ìṣẹ́jú. Láti ìgbà tí mo ti bẹ̀rẹ̀ yìí ni mo ríi wípé ó máa ń jẹ́ kí ara mi kí ó yá gágá ní gbogbo òwúrọ̀. Tí mo bá ti ṣe eré yìí ìdárayá yìí fún bí ogún ìṣẹ́jú, eléyìí á ràn mí lọ́wọ́ láti múra ṣilẹ̀ fún gbogbo ìdojúkọ àti iṣẹ́ eléyìí tí èmi yóò bá pàdé ní ọjọ́ náà. Ó máa ń sọ̀ mí, ó máa ń fún mi ní okun, aṣi máa ń fún mi ní agbara láti dojúkọ iṣẹ́ òjọ̀ àti láti dojúkọ ohunkóhun eléyìí tí ó wù kí ó ṣẹlẹ̀ ní òjò náà. Ní kúkúrú, mo lè sọ wípé ó ti di àṣà àti ìṣe mi. Ó tilẹ̀ ti di bárakú wípé ní gbogbo ìgbà tí mo bá ti jí òwúrọ̀, tí mo bá ti dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá mi tán tí mo sì fọ ẹnu mi, ibi eré ìdárayá ni mo máa ń kọrí sí láti lọ lò bí ogún ìṣẹ́jú. Eléyìí tí mo fi máa ń bẹ̀rẹ̀ òjò mi ó sì ń ràn mí lọ́wọ́ púpọ̀ láti lè ní àṣeyọrí tó pọ̀ ní òjojúmọ́.

Kí ni àwọn èrò mi fún iṣẹ́ ọjọ́ iwájú? Ẹ̀rùǹgbà mi fún iṣẹ́ ọjọ́ iwájú ó pọ̀ gan an ni, ó pọ̀ jáàsì rere. Ṣùgbọ́n èeyan a máa fẹ́ràn láti sọ nípa eléyìí tí ó wà ní orí ẹ̀mí mi jù tó jẹ́ èrò tí mo ní sílẹ̀ fún iṣẹ́ ọjọ́ iwájú. Mo ní lọ́kàn láti di olórí ilé iṣẹ́ mi ní ọjọ́ iwájú. Nítorí ìdí èyí, èrùǹgbà tí mo ní ni láti kẹ́kọ̀ọ́ síwájú sí i, láti mọ̀ nípa kín ni àwọn àmúyẹ tí ó máa ń sọ ènìyàn di olórí ilé iṣẹ́. Nígbà tí ènìyàn bá di olórí ilé iṣẹ́ tán, kí ni àwọn ohun tí a retí láti ọ̀dọ̀ rẹ̀ láti máa ṣe? Kí ni àwọn ohun tí ó dára láti ṣe? Kí ni àwọn eléyìí tí kò dára tó? Tí kò dára tó láti ṣe tí àwọn olórí iṣẹ́ ń ṣe lọ́wọ́lọ́wọ́? Gbogbo eléyìí ni èmi fẹ́ kẹ́kọ̀ọ́ nípa rẹ̀, láti mọ àwọn tó jẹ́ bí àmúyẹ tí mo gbọ́dọ̀ ní kó tó di àkókò náà kí n má ba pàdánù àǹfàní yìí. Iyi ni láti mọ àwọn ohun tí ó dára láti máa ṣe nípa mímọ ohun tó jẹ́ iṣẹ́ mi gan gan ní ipò adarí ilé iṣẹ́ náà. Lẹ́yìn èyí, ìhùwàsí ènìyàn ṣe pàtàkì. Mo ń gbèrò láti lọ kọ́ nípa sísún mọ́ àwọn tí ó jẹ́ adarí ilé iṣẹ́, ní ibi iṣẹ́ mi àti ní àwọn ibi iṣẹ́ mìíràn tí mo tún sún mọ́ láti ṣe ìwádìí. Kí ni àwọn ohun tí ó fà á tí wọ́n fi máa ń hu àwọn ìwà kọ̀ọ̀kan tí wọ́n máa ń hù? Mo mọ̀ wípé inú àwọn òṣìṣẹ́ á máa dùn sí adarí ilé iṣẹ́ tí ó bá ní èrò rere fún wọn. Bákan náà sì ni inú àwọn òṣìṣẹ́ á máa bàjẹ́ fún àwọn tí kò ní èrò rere fún wọn. Ìdí nìyí tí mo ṣe fẹ́ ṣe ìwádìí nípa kín ni èrè ìdí rẹ̀ tí àwọn olórí ilé iṣẹ́ kan fi máa ń ṣe àwọn ohun tí wọ́n ń ṣe. Eléyìí yóò ràn mí lọ́wọ́ nígbà tí ó bá kàn mí láti lè ṣe àwọn ohun tó tọ́ àti ohun tí ó yẹ.

Ìgbà tí mo máa ń fọ aṣọ, ọjọ́ Sátidé tí í ṣe òpin ọ̀sẹ̀, òun ni àkókò tí mo máa ń ráyè láti fọ aṣọ. Nítorí wípé àwọn ọjọ́ iṣẹ́ tó kù, wọ́n jẹ́ àwọn ọjọ́ tí ó máa ń dí ó há gágá dé wípé ààyè kò sí láti sọ wípé mo fẹ́ fọ aṣọ. Ṣùgbọ́n mo ti yan ọjọ́ Sátidé sọ́tọ̀, eléyìí tí ó dàbí ọjọ́ ìsinmi. Ìdí ni wípé èmi kì í lọ sí ẹnu iṣẹ́ ní ọjọ́ yìí. Ọjọ́ náà ilé nìkan ni mo máa ń wà. Èmi kì í ṣe ohun kan mìíràn ju wípé kí n ṣe àwọn iṣẹ́ ilé lọ. Eléyìí tí mo sì máa ń fi ṣáájú, òun náà ni wípé kí n fọ aṣọ. Tí mo bá ti kúrò lórí aṣọ fífọ̀, màá ma bọ́ sí inú ilé láti ṣe ìtọ́jú àwọn ilé kó ba lè rẹwà, kó lè dùn wò. Àwọn aṣọ mi ó máa ń pọ̀ púpọ̀ tí mo fẹ́ fọ̀ ní ọjọ́ Sátidé. Nítorí gbogbo aṣọ tí àti èmi àti aya àti gbogbo àwọn ọmọ tí a bá lò ní ọ̀sẹ̀ kan, a kì í rí ààyè láàrin ọ̀sẹ̀ láti fọ̀ wọ́n. Ìdí nìyí tó fi jẹ́ wípé gbogbo ọjọ́ Sátidé, aṣọ ni mo máa ń fi ń fọ̀.

Bóyá mo mọ̀ bí a ti ń gun kẹ̀kẹ́? Mo mọ kẹ̀kẹ́ gùn dáadáa. Mo ti bẹ̀rẹ̀ sí ní gun kẹ̀kẹ́ láti ìgbà tí mo wà ní ọmọdé, láti orí ìgbà tí a bẹ̀rẹ̀ sí ní fi kẹ̀kẹ́ kọ́ mi ní irìn. Ní ìgbà tó tú yá, mo bẹ̀rẹ̀ sí ní gun kẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ mẹ́ta. Eléyìí tii yóò ní ẹsẹ̀ kan ní iwájú tí yóò sì ní ẹsẹ̀ méjì lẹ́yìn. Ní ìgbà tó tún yá, mo tun bọ́ sórí kí a máa gun kẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ méjì ṣùgbọ́n tí a ṣe ẹsẹ̀ kékeré, kékeré méjì láti kó sí ọwọ́ ẹ̀yìn. Eléyìí wà fún ènìyàn tí ó bá ṣẹ̀ṣẹ̀ ń kọ́ kẹ̀kẹ́ ológiri. Eléyìí ni kẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ méjì. Mo mọ kẹ̀kẹ́ gùn dáradára. Ma tilẹ̀ máa fi kẹ̀kẹ́ ṣe eré ìdárayá. Mo máa ń fi kẹ̀kẹ́ ṣe ẹsẹ̀ rìn látilọ láti agbègbè mi lọ sí agbègbè tí ó jìnnà. Àwọn ìjọba tilẹ̀ ń gbèrò rẹ̀ láti ní àwọn ibùdókọ̀ kẹ̀kẹ́ káàkiri nítorí wípé àkókò tí a wà yìí, owó epo pẹtírólù ó gbe owó lórí púpọ̀. Nítorí ìdí èyí, àwọn ìjọba orílẹ̀ èdè Nàìjíríà wọ́n ń gbèrò wípé bí a ti ń ṣe ní àwọn ìle aláwọ̀ funfun níbi tí ọ̀làjú pọ̀ sí tí a ní àwọn ibùdókọ̀ níbi tí a máa ń fi kẹ̀kẹ́ sí tí ènìyàn yóò lọ tí yóò fi owó gba kẹ̀kẹ́ tí ó sì gbé lọ sí ibi tí ó bá fẹ́ lọ. Èrò ń gbà tèmi ni wípé ó dára láti ní irú ibùdó kẹ̀kẹ́ yìí. Yóò ran ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lọ́wọ́ láti ṣe eré ìdárayá. Yóò ran wọ́n lọ́wọ́ láti ṣe àdínkù bá owó tí wọ́n ná lórí owó ọkọ̀. Yóò sì ran wọ́n lọ́wọ́ láti dé ibi tí wọ́n ń lọ ní àkókò láì dààmú ju bó ti yẹ lọ.

Bóyá ó rọrùn fún mi láti daríji àwọn ènìyàn, bẹ́ẹ̀ni mo lè fi gbogbo ẹnu sọ wípé ó rọrùn fún mi láti daríji àwọn ènìyàn gẹ́gẹ́ bí onígbàgbọ́ tí mo jẹ́. Ìwé Bíbélì jẹ́ kó yé mi wípé ẹnikẹ́ni tí ó bá ti ń gbàdúrà sí Ọlọ́run, ó gbọ́dọ̀ ní ẹ̀mí láti dáríji. Ẹ̀ṣẹ̀ kan tilẹ̀ wà nínú Bíbélì tí ó sọ wípé “Dárí ẹ̀ṣẹ̀ wa jì wá bí a ṣe ń daríji àwọn tí ó ṣẹ̀ wá.” Eléyìí ni ó jẹ́ ohun tí mo máa ń fi sí ọkàn mi ní ìgbà gbogbo kí ó tó di wípé ènìyàn tí ó ṣẹ̀ mí gan wá bá mi pé kí n daríji ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, èmi a ti máa dáríji irú ẹni bẹ́ẹ̀ nínú ọkàn mi. Àwọn ohun tó ṣe pàtàkì sí mi tí mo fi máa ń ṣe ìdáríjì ni wípé ènìyàn tó bá ń gbé ẹni kejì rẹ̀ sínú bí ìgbà tí ó bá ń fi àìsàn sí àgọ́ ara rẹ̀ ni. Ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá kọ́ láti máa dáríji ní àkókò, ẹni náà ó mú kí ọkàn ara rẹ̀ kó fúyẹ́, ọkàn náà kò ní wúwo dé bí tí yóò padà di àìsàn tàbí ìdààmú fún un ní ọjọ́ ọ̀la. Ìdí kejì tí mo ṣe máa ń fẹ́ láti dáríji ènìyàn ni wípé yóò rọrùn fún mi láti bá ẹni náà ṣẹpọ̀ ní ọjọ́ mìíràn. Irú ìbáṣepọ̀ yìí ó ní í ṣe pẹ̀lú ohun tí ẹni náà bá ṣe sẹ́yìn. Tó bá jẹ́ wípé ẹni tí ó ṣẹ̀ ẹṣẹ̀ tó ń wá ìṣubú mi ni, èmi á daríji, ṣùgbọ́n kì í ṣe wípé kí ń tún fún un ní àǹfààní láti wá ìṣubú mi mọ́. Ṣùgbọ́n tó bá jẹ́ wípé ẹni tí ẹ̀ṣẹ̀ tí ó ṣẹ̀ òun ni wípé kò gbọ́ mi yé, oore ọ̀fẹ́ ni fún mi nígbà tí mo bá daríji láti mọ̀ bí ń ó ti máa bá ṣe ní ọjọ́ iwájú tí a fi máa gbọ́ ara wa yé tí kò ní máa sí èdè àìyèrí. Nítorí ìdí èyí, mo lè sọ wípé ó rọrùn fún mi láti daríji ní ìgbàkúgbà.

Bóyá má má pe àwọn oníbàárà tuntun. Bẹ́ẹ̀ni, mo máa ń pe àwọn oníbàárà tuntun dáradára. Ẹnikẹ́ni tí ó bá ti ń ṣe òwò, ó ti mọ̀ wípé oúnjẹ tí òun nílò jù, òun náà tí okoòwò rẹ̀ tí ó nílò jù, òun ni oníbàárà. Láìsí oníbàárà, gbogbo ohun tí ènìyàn bá gbé kalẹ̀, bí ìgbà tí ènìyàn fi ohun to ilé lásán ni. Ìdí èyí ni ó fi jẹ́ wípé kò sí oníbàárà tí ó máa tó tàbí oníbàárà tí ó máa ń pọ̀ jù. Èmi a máa pe oníbàárà lóòrèkóòrè, nítorí pé mo nílò oníbàárà láti wá wo àwọn ọjà tí mo gbé ṣẹlẹ̀. Mo nílò oníbàárà láti mú kí ọjà mi kí ó yá. Mo nílò oníbàárà láti mú kí àwọn ohun tí wọ́n ó máa pèsè ní ilé iṣẹ́ mi kó máa pọ̀ sí. Ní ìgbà tí oníbàárà bá ń wá lóòrèkóòrè tí wọ́n sì ń pọ̀ si. Ní ìgbà náà ni ilé iṣẹ́ yóò tún máa ṣe ìpèsè fún àwọn ọjà tuntun àti àwọn ohun èlò tuntun. Nípa èyí, ilé iṣẹ́ á lè gba àwọn òṣìṣẹ́ tó pọ̀. Bẹ́ẹ̀ sì ni yóò rí owó tó tó láti san owó fún àwọn òṣìṣẹ́. Kìí ṣe pé kí ó kàn máa san owó lásán, ṣùgbọ́n tí yóò fi rí owó tó pọ̀ láti san owó tó dára púpọ̀ púpọ̀ tí yóò tó àwọn òṣìṣẹ́ náà, tí yóò tún ṣẹ́kù fún wọn. Mo máa ń pe oníbàárà, mo sì fẹ́ràn láti máa pe oníbàárà tuntun. Nítorí wípé àwọn ni àgúnmu, èlé yìí tí a máa ń mú kí ara ilé iṣẹ́ kó yá, tí a sì máa ń mú kí ilé iṣẹ́ kó tẹ̀síwájú, bó ti tọ́ àti bó ti yẹ.

Bí mo ti máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi. Ní igbà kúgbà tí èmi àti àwọn ọ̀rẹ́ mi bá ní ìpinnu láti jáde, kódà bó ṣe pé àwọn ló mú èróńgbà rẹ̀ wá wípé kí a wá jáde láti lọ gba afẹ́. Èmi máa ń ní èróńgbà tèmi nígbà gbogbo láti ní owó mi sí àpò. Kì ń ṣe nítorí pé mo gbàgbọ́ wípé ẹni tí ó mú àbá rẹ̀ wá pé kí a lọ gba afẹ́ kò ní owó tó tó láti kojú ìnáwó tí o bá pàdé. Ṣùgbọ́n mo gbà wípé kì í ṣe ohun tí ó dára kí n fi ẹnìkan ṣoṣo sílẹ̀, kí òun nìkan kí ó dá owó náà ní ìgbàgbogbo wa tí a bá ń ṣe fàájì. Nítorí ìdí èyí, èmi náà a máa bá wọn pín nínú ìnáwó náà. Tí ẹni tí ó mú àbá rẹ̀ wá, tí ó bá kó ìdá ogójì tàbí kí n sọ wípé ìdá ọgọ́ta sílẹ̀, èmi náà a gbìyànjú láti fi ìdá ogójì tó kù fi sí i kó bá fi pé. Ṣùgbọ́n tí a bá rí ẹnikẹ́ni nínú àwọn ọ̀rẹ́ tó kù náà tó sọ wípé òun náà fẹ́ bá wa dá sí i, èmi a rí wípé mo fi oun tó jọjú náà sílẹ̀ tí ọ̀rẹ́ náà tí a sì fi eléyìí tó kù tí a fi sílẹ̀. Mo máa ń bá àwọn ọ̀rẹ́ mi pín owó náà nígbà tí a bá lọ ṣe afẹ́ nítorí pé oun tí ó dára ní èyí. Nípa ṣíṣe bẹ́ẹ̀, wọn kò ní rí ènìyàn bí alátẹnu jẹ, bí oníjẹkújẹ̀ tàbí bí alábùkù. Nítorí pé àwọn tí ó fẹ́ràn láti máa kan lọ sí ibi ìgbafẹ́ pẹ̀lú ọ̀rẹ́ láì ná owó kankan, àwọn ọ̀rẹ́ á fojú ò wọ́n bí oníjẹkújẹ̀ àti aláìmọ́ra.

Èmi kì í fi kọ́kọ́rọ́ mi pamọ́ sí ibikíbi ní agbègbè inú ilé. Bẹ́ẹ̀ni èmi kì í sì gba ẹnikẹ́ni láàyè nínú àwọn alábàágbé mi kí n fi kọ́kọ́rọ́ pamọ́ sí agbègbè inú ilé. Ìdí tí mi kò ṣe fẹ́ràn èyí tàbí tí kì í ṣe ohun tí ó dára ni, ní wípé ènìyàn kò mọ ẹni tí ó ń ṣọ̀ tàbí tí ó ń gbìyànjú láti wo ohun tí ó ń ṣe. Àwọn ẹran won wà tó jẹ́ pé wọ́n a máa lọ káàkiri láti lọ máa ṣe ìwádìí bí ènìyàn ti dáàbò bo ilé ara rẹ̀ sí. Irú àwọn ẹni bẹ́ẹ̀ tí wọ́n bá ríi wípé kọ́kọ́rọ́ inú ilé ènìyàn fi pamọ́ ní tòsí, wọ́n á lo àǹfààní yìí láti mú kọ́kọ́rọ́ kí wọ́n sì wọlé kí wọ́n digunja inú ilé náà. Ìdí nìyí tí mo ṣe máa ń mú kọ́kọ́rọ́ mi dání ní ìgbà gbogbo. Mo ní àgbájọ kọ́kọ́rọ́ níbi tí mo fi ọ̀pọ̀lọpọ̀ kọ́kọ́rọ́ pamọ́ sí. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni aya mi náà ṣe é ṣe tí òun náà ní ti è. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni a tún ṣe fún àwọn ọmọ. Ẹnikẹ́ni tí ó bá ti kọ́kọ́ rí, ó ní àgbájọ kọ́kọ́rọ́ lọ́wọ́ tí ó fi sílẹ̀ kùn láti wọlé. Èmi a máa mú kọ́kọ́rọ́ mi dání. Ohun tí mo lè sọ wípé mo máa ń ṣe lẹ́ẹ̀kọ̀kan ni wípé bóyá tí mo bá dé ibi iṣẹ́, màá máa tilẹ̀ kùn mọ́ kọ́kọ́rọ́ náà sínú ọkọ̀. Ṣùgbọ́n bóyá mo ní ibìkan ní agbègbè inú ilé tí mo máa ń fi kọ́kọ́rọ́ náà pamọ́ sí, èmi kò gba ilé yìí láàyè nítorí wípé ohun tí kò dára tí ó lè ṣe okùnfà tàbí kí ó fi ààyè gba àwọn ẹni ibi láti wá ṣe ìjàmbá nínú ilé náà ni. Nítorí ìdí èyí, ó tẹ́ mi lọ́rùn láti mú kọ́kọ́rọ́ mi dání ní ìgbàkúùgbà tí mo bá ń jáde.

Bóyá mo ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn rí? Bẹ́ẹ̀ni, arìnrìn àjò pọ́nńbélé ni mí. Mo fẹ́ràn ìrìn àjò láti ìlú kan lọ sí ìlú mìíràn, nítorí pé mo jẹ́ ẹni tí ó máa ń fẹ́ mọ̀ nípa ohun tuntun. Lá-lọ́pọ̀lọpọ̀ ìgbà ni mo ti lọ láti ìlú mi lọ sí apá òkè ọya láti lọ wo àwọn ẹbí, ọ̀rẹ́, ojúlùmọ̀ tí wọ́n ń gbé ní òkè ọya. Eléyìí ti fún mi ní àǹfààní láti mọ àṣà àti ìṣe àwọn ènìyàn tí wọ́n ń gbé ní apá òkè ọya. Mo tún ti lọ sí apá gúsu gúsu orílẹ̀ èdè Nàìjíríà. Mo ti ní àǹfààní láti ṣe ìbápàdé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Mo ti rí oore ọ̀fẹ́ láti rí àwọn ibi tí ènìyàn ti ń gbé ní orí omi, tó jẹ́ wí pé títì ọ̀dà kò dé ìlú náà, ṣùgbọ́n ẹni tó bá fẹ́ lọ yóò máa lọ láti orí omi kan bọ́ sí orí omi mìíràn, tó ti lè jẹ́ wí pé ènìyàn le wà ní orí ìrìn àjò ní wákàtí márùn, mẹ́fà tí yóò sì máa lọ ní orí omi tí kò ní rí ilẹ̀ gbígbẹ rara e. Ẹ̀kọ́ ńlá ni àwọn eléyìí ti jẹ́ fún mi ní gbogbo ìgbà tí mo ti rí. Àìmọye ìlú ni mo ti lọ ní orílẹ̀ èdè mi láti lọ wo bí a ti ń ṣe, láti lọ wo àwọn ohun tí wọ́n náání, láti lọ wo àwọn ohun tí wọ́n ń gbé lárugẹ ní apá ọ̀dọ̀ tí wọ́n. Kí ènìyàn máa rin ìrìn àjò ó jẹ́ ohun tí ó dára púpọ̀ nítorí pé ẹ̀kọ́ ńlá òun lọ́pọ̀ níbẹ̀.

Irú aṣọ tí mo fẹ́ràn láti máa wọ̀, mo fẹ́ràn aṣọ ìbílẹ̀ mi láti máa wọ̀ nítorí wípé ó jẹ́ oun tí ó bá ìgbá mu fún agbègbè ibi tí mò ń gbé. Ó yàtọ̀ sí kí ènìyàn kó máa wọ aṣọ òkèrè bí i pé kí a wọ bùbá, eléyìí tí a pè ní ṣẹ́ẹ̀tì, kí a tún fi okùn, eléyìí tí wọ́n pè ní táì, tàbí ṣòkòtò sọ́ọ́rọ́, eléyìí tí a pè ní tirawúsà kí a wọ̀, tàbí kí a máa wọ odidi rẹ̀ gan, eléyìí tí a pè ní kóòtù. Irú àwọn aṣọ wíwọ̀ yìí kò fi bẹ́ẹ̀ bá agbègbè orílẹ̀ èdè wa mu nítorí pé orílẹ̀ èdè wa jẹ́ ilẹ̀ olóoru. Bí ènìyàn bá sì ń ṣe báyìí Múrà ní àkókò ooru, irú ẹni bẹ́ẹ̀ kì í ní àlàáfíà bò títọ́ àti bó ti yẹ. Nítorí ìdí èyí ni mo ṣe fẹ́ràn láti máa wọ aṣọ ilẹ̀ wa ní gbogbo ìgbà tí mi ò bá ti lọ sí ibi iṣẹ́. Aṣọ ilẹ̀ wa tí ṣe bùbá àti ṣòkòtò ni mo fẹ́ràn láti máa wọ̀. Ní ọjọ́ ìsinmi gan, màá ma wọ agbádá ní pàtàkì jùlọ ní àwọn àkókò tí ó jẹ́ àkókò òtútù tí màá sì fi fìlà abẹ́ tí a já tí màá tẹ̀ẹ́ sí orí rẹ̀. Ó máa ń wù mí lọ́rùn, ó máa ń wù mí gan ni. Èmi a sì máa wọ̀. Aṣọ ìbílẹ̀ ni mo fẹ́ràn láti máa wọ̀. Tí mo bá ní àǹfàní rẹ̀, màá sọ fún ìjọba gan wípé kó pa á láṣẹ wípé gbogbo ọmọ orílẹ̀ èdè wa kó máa wọ aṣọ ìbílẹ̀ tirẹ̀. Àwọn aṣọ òkèrè tí a ń wọ̀ kò bá ìgbá mu ní ọ̀dọ̀ wa bíi kí ènìyàn kó máa wọ aṣọ ìbílẹ̀ tirẹ̀ ní ìgbà tí ó tọ́ àti ní ìgbà tí ó yẹ.

Irú ìbọ̀sẹ̀ tí mo fẹ́ràn láti máa wọ̀, mo fẹ́ràn láti máa wọ ìbọ̀sẹ̀ fẹ́lẹ́fẹ́lẹ́ nítorí pé kìí jẹ́ kí o rú kí ó mú ẹsẹ̀ bá e là rárá. Oríṣi ìbọ̀sẹ̀ méjì ni mo mọ̀, ìbọ̀sẹ̀ tó ṣe fẹ́lẹ́fẹ́lẹ́ àti ìbọ̀sẹ̀ eléyìí tó nípọn. Àwọn eléyìí tó nípọn ó wà fún bàtà eléyìí tí ó bá tóbi ju ni lọ díẹ̀. Ṣùgbọ́n ìbọ̀sẹ̀ fẹ́lẹ́fẹ́lẹ́ ó wà láti dáàbò bo ẹsẹ̀ lọ́wọ́ ìjàmbá eléyìí tí ẹsẹ̀ le ba pàdé nínú bàtà. Ó dára láti máa wọ ìbọ̀sẹ̀ fẹ́lẹ́fẹ́lẹ́ nítorí pé kìí doru mú ẹsẹ̀ bi mo ti sọ lẹ́ẹ̀kan. Ìdí nìyí tó fi jẹ́ pé òun ni mo yàn láàyò láti máa wọ̀. Ìbọ̀sẹ̀ fẹ́lẹ́fẹ́lẹ́ kìí mú ẹsẹ̀ ẹni làágùn débi tí òórùn tí kò bá kúngbè le máa ti bẹ̀ jáde nígbà tí ènìyàn bá bọ́ bàtà rẹ̀ sílẹ̀. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn tó máa ń wọ bàtà ẹ ìbọ̀sẹ̀ tí ó nípọn nígbà tí wọ́n bá ti bọ́ bàtà sílẹ̀, òórùn eléyìí tí yóò máa runinú nú a máa ti ọ̀pọ̀lọpọ̀ ibẹ̀ jáde. Ìdí nìyí tí mo ṣe fẹ́ràn láti máa wọ eléyìí tí ó ṣe fẹ́lẹ́fẹ́lẹ́ nítorí pé kìí dúró mú ẹsẹ̀.

Bóyá mo máa ń rántí alá mi, mo máa ń rántí alá tí mo bá lá nítorí wípé mo yàn láàyò láti máa mú ìikọ̀wé àti ìwé, kálámù àti ìwé, mo máa ń mú sí ẹ̀gbẹ́ mi tí ó máa ń wà níbi ìgbèrí ibùsùn mi ní ìgbà gbogbo. Nípasẹ̀ ìdí èyí, ní ìgbàkúgbà tí mo bá ti lá àlá, tí mo bá ti jí, ohun àkọ́kọ́ tí mo máa ń ṣe ni wípé màá nawọ́ mú ohun ìkọ̀wé yìí àti ìwé ajáko, èmi a sì kọ ọ́ sílẹ̀ bí mo ti rí i gẹ́lẹ́ ní ojú àlá náà. Mo máa ń ṣe eléyìí láti mọ̀, láti ní oore ọ̀fẹ́ láti wá ìtumọ̀ sí àlá náà, láti rántí àlá bóyá ohun tí ó yẹ kí n ṣe ìwádìí síwájú síi ni tàbí ohun tí ó kàn wáyé bẹ́ẹ̀ ní ojú àlá. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń kọ àlá mi sílẹ̀. Eléyìí kì í jẹ́ kí n gbàgbé ohun tí mo bá rí, ṣùgbọ́n kò túmọ̀ sí wípé a ò rí ìgbà tí mi ò rántí láti kọ ọ́ sílẹ̀ tí mo sì gbàgbé irú àlá bẹ́ẹ̀ tí mo lá. Ohun tí mo kàn lè sọ ni wípé àkókò tí mi ò ṣe àkọsílẹ̀ àlá kò pọ̀ rárá. Nípasẹ̀ èyí, àkókò tí mo lè sọ wípé mi ò rántí àwọn àlá mi kò pọ̀. Eléyìí tí mo rántí jù, èyí tí mo rántí ló pọ̀jù nínú àwọn àlá tí mo máa ń lá nítorí pé mo máa ń gbìyànjú láti ṣe àkọsílẹ̀ àwọn àlá yìí ní ìgbà gbogbo tí mo bá ti lá.